Ẹni kí n sọ fún yín nípa iṣẹ́ ilé kíkọ. Iṣẹ́ ilé kíkọ kìí ṣe iṣẹ́ tèmi, ó túnmọ̀ sí wipé iṣẹ́ tèmi ṣe iṣẹ́ window ni. Amo o fe jo mo bíi iṣẹ́ ile kiko díẹ̀ amo ko yi se iṣẹ́ ile kiko. Torí ti pé mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n n ṣe iṣẹ́ irú iṣẹ́, iṣẹ́ tó jọ bẹ́ẹ̀. Wọ́n sì pọ̀ gidi gan ní àdúgbò wa.